Nítòótó, oúnjẹ dára, oúnjẹ a máa ṣara lóore, oúnjẹ ó ṣe pàtàkì fún àgọ́ ara láàárọ̀ àti ní àṣálẹ́. Oúnjẹ jẹ́ ǹnkan tí Ọlọ́run dá fún àwa ènìyàn. Ẹ̀dá tí kò bá jẹun dàbí òkú ni because oúnjẹ ó máa ń fúnni ní okun àti agbára. Oúnjẹ ó máa ń jẹ́ kí ènìyàn kí ó ronú dáadáa. Oúnjẹ ó dẹ̀ máa ń jẹ́ kí èèyàn ní ọgbọ́n ìmọ̀ àti òye. Ọ̀pọ̀lọpọ̀ oríṣìíríṣìí oúnjẹ ló wà. Oúnjẹ tí a máa ń ká lórí igi àti àwọn tí a máa ń wà nínú ilẹ̀.

Oríṣìíríṣìí ìpàdé ló wà. Ìpàdé àwọn ọmọdé, ìpàdé àwọn àgbàgbà, ìpàdé ti àwọn ará àdúgbò, ìpàdé ti àwọn ojúlùmọ̀ àti àwọn oníbàáṣòwò. Mo fẹ́ sọ̀rọ̀ lórí ìpàdé ará àdúgbò tó jẹ́ wípé bí ǹkan bá ṣẹlẹ̀ ní àárín àdúgbò, wón a pé àwọn àgbàgbà tó wà ládúgbò won a foríkórí, won a bá ẹni tó bá jẹ̀bi wí, wón sì fi ààrẹ fún ẹni tó jàre.